Ti mo bá yan ibi ìsinmi, inú mi máa ń dùn láti ronú nípa Dubai nítorí àdálù ìgbàlódé àti àṣà àtijọ́ rẹ̀, láti rìn kiri ní etí òkun àti láti wo àwọn ilé gíga tó jọjú ní gbèsè gan an. Mo tún lè fẹ́ràn láti lọ sí Cape Town nítorí òkè àti òkun tó dára àti afẹ́fẹ́ tútù tó máa ń jẹ́kí ènìyàn sinmi dáadáa láìsí wàhálà. Ni apá mìíràn, ìrìnàjò lọ sí Canada lè jẹ́ ohun tó dùn, pàápàá fún wíwo yìnyín, igbó ńlá àti ìṣẹ̀dá alárinrin tó kún fún àlàáfíà. Ṣùgbọ́n bí mo bá wà ní ìlú mi ní Nigeria, Lagos ni mo tún lè yàn láàyò, ibi tó dákẹ́, tó dákẹ́ ní etí òkun láti gba afẹ́fẹ́ kí n sinmi kúrò nínú ariwo ìlú.

Bẹ́ẹ̀ni, mo ma wọ ago ọwọ́ nígbà tí mo bá fẹ́ jáde, nítorí ó ń jẹ́ kí n lè rí àkókò ní kíákíá láì yọ fóònù jáde ní gbogbo ìgbà. Ago ọwọ́ tún ma ń jẹ́ apakan àṣà àti ìrísí ènìyàn, pàápàá nígbà tí a bá fẹ́ wọ, tí a bá fẹ́ wọ neet àti ṣetán fún iṣẹ́ tàbí ayẹyẹ. Nígbà mìíràn tí mo bá wà ní ilé tàbí sí mi, mo lè ma wọ̀ ọ́ rárá kí, kí n lè ní ìtura. Ṣùgbọ́n ní gbogbo, ṣùgbọ́n ní gbogbo ìgbà mo ma n wọ ago ọwọ́, mo ma n wọ ago ọwọ́ tí ó sì má a ń ràn mí lọ́wọ́ láti má a ṣe ètò àkókò mi dáadáa.

Nígbà tí mo bá wà nínú ọkọ̀, mo máa ń gbọ́ orin láti tu inú mi, pàápàá àwọn orin láti ọ̀dọ̀ Burna Boy tàbí Davido tàbí Wizkid tí ó máa ń fún mi ní agbára àti ìdùnnú nípa nígbà ìrìn àjò. Nígbà mìíràn, mo máa ń gbọ́ rédíò láti mọ ohun tó ń ṣẹlẹ̀ káàkiri ìlú àti àgbáyé kí n lè má kí n lè má ba ìròyìn lójoojúmọ́. Tí mo bá fẹ́ dákẹ́ díẹ̀, mo kàn máa ń gbọ́ afẹ́fẹ́ tàbí ariwo òpópónà, nítorí ìgbà kan náà lè jẹ́ àkókò ìrónú ìrónú fún mi. Gbogbo nǹkan tó dára nínú ọkọ̀ máa ń jẹ́ kí ìrìn àjò kúrú lójú àti kí ó mú kí inú mi balẹ̀ títí di ibi tí títí dé ibi tí mò ń lọ.

Bẹ́ẹ̀ni, mo máa ń pa owó mọ́ nítorí mo gbàgbọ́ pé fífi nǹkan sílẹ̀ fún ọjọ́ iwájú jẹ́ àmì ọgbọ́n àti ìṣọ́ra nínú ayé. Pípamọ́ owó máa ń ran ènìyàn lọ́wọ́ nígbà pàjáwìrì bóyá fún ìlera, iṣẹ́ tàbí àyípadà tó lè wáyé láìròtẹ́lẹ̀. Mo máa ń gbìyànjú láti ya ìpín kan kúrò nínú ohun tí mo bá rí kí n maá bà ná gbogbo rẹ̀ ní kíákíá láì ronú nípa ọ̀la. Fún mi, pípa ọmọ kì í ṣe nítorí ìbẹ̀rù nìkan, ṣùgbọ́n ó jẹ́ ọ̀nà láti ní ìdúróṣinṣin àti àlàáfíà lọ́kàn nítorí ètò ìnáwó mi.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìsọdọ̀tun ọkàn mi nígbà tí mo bá ní àkókò láti jókòó dáákẹ́ láti ronú lórí ohun tí mo ti ṣe àti ohun tí mo fẹ́ ṣe síwájú. Mo máa ń gbàdúrà tàbí ka ǹkan tó ní ìtumọ̀ nítorí èyí máa ń ràn mí lọ́wọ́ láti mú inú mi balẹ̀ kí n sì ní ìrònú tó jinlẹ̀. Nígbà mìíràn, orin tuntun tàbí rírin kiri níbi tí ó dákẹ́ máa ń jẹ́ ọ̀nà láti tun ọkàn ṣe kí wàhálà má bà á kojọpọ̀. Fún mi, ìsọdọ̀tun ọkàn kì í ṣe ǹkan tó nira; ó kàn nílò àkókò, òtítọ́ sí ara rẹ, àti ìfẹ́ láti dàgbà lójú ojúmọ́

Mo fẹ́ràn orin púpọ̀, ṣùgbọ́n ọ̀kan ọ̀kan nínú àwọn tó sún mọ́ ọkàn mi ni Essence tí Wizkid kọ pẹ̀lú Tems, nítorí bí òun àti ìtara inú rẹ̀ ṣe rí. Mo tún máa ń gbọ́, mo tún máa ń gbọ́ àwọn orin tí Burna Boy, nítorí agbára àti ìfiránsẹ́ inú orin rẹ̀ máa ń fún mi ní ìgboyà àti agbára nípa nígbà tí mo bá ń rìn tàbí ń ṣiṣẹ́. Nígbà mìíràn, orin àlàáfíà tàbí R&B ni mo máa ń yàn, pàápàá nígbà tí mo bá fẹ́ dákẹ́ kí ń sinmi kúrò nínú ariwo ojoojúmọ́. Ni gbogbo, nígbà gbogbo, orin tó ní ìtumọ̀ tí ó sì le ká ọkàn mi ni mo máa ń fẹ́ràn jù láìbíkíta irú rẹ̀.

Nígbà tí fóònù bá dun níbi iṣẹ́, mo máa ń gbe ní kíákíá kí n sì kí ènìyàn ní ìtẹ́wọ́gbà pẹ̀lú ohùn tó bá lẹ̀ àti, àti ìwà rere. Mo ma ń sọ orúkọ ilé iṣẹ́ tàbí apá kan tí mo wà kí n lè jẹ́, kí n lè jẹ́ kedere fún ẹni tó pè, tí ẹni tó pè. Nígbà tí wọ́n bá sọ ìdí tí wọ́n fi pè, mo ma ń fetí síi dáadáa láì gé ọ̀rọ̀ kí n sì dáhùn ní kékeré tàbí darí wọn sí ènìyàn tó yẹ. Fún mi, bí a ṣe ń dáhùn fóònù níbi iṣẹ́ lè fi àwòrán rere ilé iṣẹ́ hàn. Nítorí náà, mo ma ń ṣe é pẹ̀lú ìwà àti àmójútó.

Nígbà tí fóònù bá dún ní ibi iṣẹ́, mo ma ń gbé ní kíákíá kí n sì kí ènìyàn náà pẹ̀lú ìtẹ́wọ́gbà àti ohùn tó balẹ̀ pẹ̀lú ìwà rere. Mo ma ń sọ orúkọ ilé iṣẹ́ tàbí apá kan tí mo wà kí n lè jẹ́ kedere fún ẹni tí ó pè tí. Nígbà tí wọ́n bá sọ ìdí tí wọ́n pè sí, mo ma ń fetísi dáadáa láì gé ọ̀rọ̀ mọ́ wọn lẹ́nu kí n sì dáhùn ní kedere tàbí kí n darí wọn sí ènìyàn tó yẹ fún mi. Bí a ṣe ń dáhùn fóònù ní ibi iṣẹ́ lè fi àwòrán rere ilé iṣẹ́ hàn. Nítorí náà mo ma ń ṣe é pẹ̀lú ìwà ìrẹ̀lẹ̀ àti àmójútó.

Bẹ́ẹ̀ni, mí máa di ọjà àbò nínú ọkọ̀ jẹ́ ǹkan pàtàkì gan nítorí ó lè gba ènìyàn là nígbà ìjàmbá àìrò tẹ́lẹ̀. Páapàá ní bíi ìlú Èkó tí òpópónà rẹ̀ máa ń kún fún ọkọ̀, ìṣọ́ra àti odidi àti didi ọjà àbọ̀ jẹ́ ohun tí kò yẹ ká fi ṣeré rárá. Ọ̀pọ̀lọpọ̀ àwọn àjọ, àjọ́ ààbò òpópónà bí i àwọn road safety máa ń kọ́ àwọn ènìyàn níyànjú láti má gbàgbé didi rẹ̀ ní gbogbo ìrìnàjò tí wọ́n bá ń lọ. Fún èmi, kò sírìnàjò tó kúrú tí kò yẹ kí n, tí kò yẹ kí n fojú kọjá rẹ̀, nítorí ààbò ara ni kókó ju gbogbo nǹkan lọ.

Mo ma ń fọ eyín mi lẹ́ẹ̀mejì lójoojúmọ́ lẹ́yìn òwúrọ̀ àti alẹ́. Mo tún ma ń lọ fọ lẹ́ẹ̀kan síi lójoojúmọ́ láti mọ afọ̀mọ eyín kí ó sì denà kòkòrò àti àwọn àarùn mii. Omi tutù àti fífọ̀ pẹ̀lẹbẹ jẹ́ pàtàkì fún ìlera eyín. Èyí jẹ́ ọ̀nà tó rọrùn tí ó sì muná dóko.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe àtẹ̀lé iṣẹ́ mi lójoojúmọ́ kí n lè rí dájú pé mò ń pàdé àfojúsùn tita mi. Mo ṣètò àkókò àti àwọn ìlànà kọ̀ọ̀kan láti tẹ̀lé ìlọsíwájú tita kí n lè ṣàtúnṣe nígbàkúgbà tí ó bá jẹ́ dandan. Àwọn ìṣirò àti àfihàn iṣẹ́ jẹ́ ìrànlọ́wọ́ láti mọ ibi tí mo wà àti ibi tí mò ń lọ. Èyí ń jẹ́ kí mo, èyí jẹ́ kí mo, kí mo dúró lórí ipa àti, ipa àti ṣàṣeyọrí àfojúsùn mi ní déédéé.

Mo fẹ́ràn láti má a gbọ́ orin tàkasúfèé nítorí ipa rẹ̀ àti orin tó dùn lára. Bákan náà, mo máa ń gbọ́ orin jazz nígbà tí mo bá fẹ́ sinmi àti ìgbà tí mo bá fẹ́ ronú pi wá dà. Nígbà míràn, orin hip hop mú kí n ní agbára àti ìdùnnú nipà iṣẹ́. Èyí jẹ́ àpapọ̀ orin ti omú ọkàn mi balẹ̀ àti kí n ní ìdùnnú lójoojúmọ́.

Rárá, mi ò fẹ́ràn jíjiyan nítorí ó máa ń fa wàhálà àti ìbànújẹ́. Mo fẹ́ yanjú ìṣòro pẹ̀lú ìbáṣepọ̀ àti ìtẹ́lọ́rùn. Nígbà mìíràn, o máa ń jẹ́ kí a jíròrò lórí ìyàtọ̀ láì fa ìjà. Mo gbà pé ìbáṣepọ̀ pẹ̀lú ìmọ̀lára dára ju jíjiyan lọ.

Mo máa ń kọ́kọ́ ṣe àtòkọ̀ gbogbo iṣẹ́ àkànṣe mi ní kedere. Lẹ́yìn náà, mo pín wọn sí àwọn ìpele àti ìṣètò àkókò fún ọ̀kọ̀ọ̀kan. Mo máa ń lo kalẹ́ńdà tàbí irinṣẹ́ ìṣàkóso iṣẹ́ láti tọpinpin ìlọsíwájú. Nígbà gbogbo tàbí nígbà gbogbo ìgbésẹ̀ mi, mo máa ń ṣàyẹ̀wò pé ohun gbogbo tó ń lọ bí a ti ń gbèrò. Tí ìṣòro bá wáyé, mo tún máa ń ṣàtúnṣe ètò tí kì í ṣe kí iṣẹ́ má bàjẹ́. Èyí ń jẹ́ kí iṣẹ́ mi parí ní àkókò àti ní àti pẹ̀lẹ́pẹ̀lẹ́ tí kò sí wàhálà kankan.

Bẹ́ẹ̀ni, mo ní irungbọ̀n, mo sì máa ń tọ́jú rẹ̀ dáadáa. Mo máa ń gé e ní déédé kí ó lè jẹ mí mọ́ pẹ̀lú ètò. Ìtọ́jú irungbọ̀n jẹ́ kí ojú mi hàn gbangba, gbangba dáadáa àti pẹ̀lú ìfọ̀kànbalẹ̀. Nígbà mìíràn, mo máa ń lo epo tàbí ohun ọ̀ṣọ́ láti jẹ́ kí ó dán. Mo gbà pé irungbọ̀n tó dára ń fi àfiyèsí ìrẹ́rẹ́ hàn. Ó jẹ́ apá kan pàtàkì tí ìtọ́jú ara mi, rí ìtọ́jú ara mi nílò ní ojoojúmọ́.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìgbéjáde níbi iṣẹ́ láti ṣàfihàn ẹ̀rọ àti iṣẹ́ mi. Mo máa ń múra dáadáa pẹ̀lú àkọsílẹ̀ àti àwọn àwòrán ìrànlọ́wọ́. Ìgbéjáde ń ràn mí lọ́wọ́ láti ṣàlàyé iṣẹ́ mi ní kedere. Nígbà gbogbo, mo máa ń dáhùn ìbéèrè àti ìgbà ìmọ̀lára àti ìgbà ìmọ̀lára àwọn ẹlẹgbẹ́ mi. Ó tún ń jẹ́ kí ìfọwọ́sowọ́pọ̀ pọ̀ láàárín èmi àti àwọn ẹlẹgbẹ́ mi. Èyí ń jẹ́ kí iṣẹ́ mi ní ipa tó lágbára àti kọ́ ẹ̀kọ́ tó yege papọ̀.

Rárá, mi ò tíì lọ ṣe ọdẹ rí rárá nítorí èmi kì í fẹ́ kó jẹ́ ewu sí mi tàbí ẹranko. Mo máa ń kọ́ ẹ̀kọ́ nípa iṣẹ́ ọdẹ tàbí ìlànà ààbò, ṣùgbọ́n èmi kò ṣe rí rárá. Mo fẹ́ yàgò fún iṣẹ́ tó léwu àti láti mú ifara pa sí ẹranko. Ìmọ̀lára, ìtẹ́lọ́rùn àti àlàáfíà jẹ́ pàtàkì jùlọ lójoojúmọ́. Mo máa ń gbádùn ẹ̀kọ́ nípa ìṣẹ̀dálái ní ipa lórí rẹ̀. Èyí ń jẹ́ kí n mọ ìbáṣepọ̀ pẹ̀lú ìṣẹ̀dá ní ọ̀nà tó dáàbò bo àwọn abẹ̀mí.

Mo máa ń lo ọwọ́ tún jùlọ nítorí ẹni tí ó máa ń lo ọwọ́ tún dáradára ni mí, ṣùgbọ́n mo lè lo ọwọ́ sì fún àwọn iṣẹ́ mi. Mo gbìmọ̀ pé lílo ọwọ́ méjèèjì lè di àǹfààní fún iṣẹ́ àti láti mú iṣẹ́ dàgbà. Nígbà gbogbo, mo fẹ́ kí iṣẹ́ mi pẹ̀lú ọwọ́ tí ó da, mo fẹ́ kí iṣẹ́ mi ṣe pẹ̀lú ọwọ́ tí ó dá mi lójú ju. Mo tun maa n ko ara mi lati lo owo osi diedie, eyi mu ki agbara ati isakosk owo mi po si lojoojumo.

Mo máa ń bẹ̀rẹ̀ ìbáṣepọ̀ pẹ̀lú ìbáṣepọ̀ tó dá lórí ìbáwọ́ àti ìgbọ́kànlé. Nítorí pé mo gbàgbọ́ pé ìdúróṣinṣin ni kókó àṣeyọrí nínú, nínú ìbánisípọ̀. Mo máa ń fi, mo máa ń fi àfihàn kedere hàn nípa ohun tí mo fẹ́ àti ohun tí mò ń retí kí gbogbo wa lè ṣiṣẹ́pọ̀ láìsí àìmọ́ tàbí èrò ìjàmbá. Nígbà mi mo máa ń ka ìtàn àwọn olórí bí Warren Buffett láti kọ́ bí a ṣe ń gba ìbáṣepọ̀ tó péye sẹ́yìn fún àkókò pípẹ́. Nípá rí mo máa ń ṣàtìlẹ́yìn, mo máa ń gbọ́ kí n sì fi ìmọ̀ràn hàn sí ìrísí tó ní ìtẹ́lọ́rùn kí ìbáṣepọ̀ náà lè dàgbà dáadáa.

Mo maá ń lo ọ̀rọ̀ àsínà tó lágbára, èyí tí a mọ̀ sí password tí kò rọrùn láti fọ́. Mo sì máa ń yí padà lẹ́kọ̀ọ̀kan kí ìpamọ́ mi lè dájú. Mo tún máa ń mú ìmọ̀ dajú méjì, èyí tí a mọ̀ sí two factor authentication ṣiṣẹ́, kí ẹnikẹ́ni tó fẹ́ wọlé ní láti jẹ́rìí àrà rẹ̀ ní ọ̀nà mi. Mo sọ́ra gan-an nípa ohun tí mo fi síta lórí pẹpẹ bí Facebook àti Instagram, nítorí pé gbogbo ìtàn tí a fi síta lè ní ipa lọ́la. Ní parí, mo máa ń ṣàyẹ̀wò ìpamọ́ fóònú àti kọ̀m̀pútà mi, kí n sì yàgò fún WiFi àkọsílẹ̀ tí kò ní ààbò, kí ààyè ìkọ̀kọ̀ mi le wà lábẹ́ ààbò dáadáa.

Mo fẹ́ràn lílo ẹ̀rọ ìgbésókè torí pé ó ń jẹ́ kí iṣẹ́ rọrùn kí n sì lè ṣe ohun púpọ̀ ní àkókò kúkúrú. Nípa irinṣẹ́ tuntun tàbí software, mo máa ń ka ìtúpalẹ̀ àti ìrírí àwọn, àwọn mi tí, àwọn mi kí n tó gba, kí n tó gbà wọ́n sínú iṣẹ́ mi. Àpẹẹrẹ ni bí ilé iṣẹ́, àpẹẹrẹ ni bí ilé iṣẹ́ Tesla ṣe ń lo ìmọ̀ tuntun láti mú ayé, ayé ọkọ̀ ayọ́kẹ́lẹ́ rọrùn àti dáàbò bo àyíká. Níparí, mo gbàgbọ́ pé ẹ̀rọ ìgbésókè dára ṣùgbọ́n a gbọ́dọ̀ lò ó pẹ̀lú ọgbọ́n àti ìṣọ́ra kí ó lè jẹ́ ànfààní gidigidi ní ọjọ́ iwájú fún ni.

Bẹ́ẹ̀ni mo ti rin ìrìn àjò lọ sí ìlú mìíràn rí. Láti Ọ̀ṣun lọ sí Òndó lọ sí Àkúrẹ́ lọ sí Èkìtì lọ sí Èkó lọ sí Ìlọrin bẹ́ẹ̀ sì ni lọ sí Ìbàdàn. Ìrìn àjò lọ sí ìlú mìíràn jẹ́ ẹ̀kọ́ ti ẹ̀kọ́ gidi tí ó mú ni mọ oríṣiríṣi ìrírí, ìṣesí àti ìhùwàsí ọmọ ènìyàn nípa oríṣiríṣi àṣà, oríṣiríṣi ẹ̀sìn àti oríṣiríṣi òfin tó di ìlú kọ̀ọ̀kan mú. Lílọ sí ìrìn àjò Tí ìlú mìíràn jẹ́ ohun kan tí ó tún máa ń mú ènìyàn lajú, tí ó ń fún ènìyàn ní àǹfààní láti rí oríṣi ohun mèremère, ǹkan tí èèyàn ò rí rí tàbí ǹkan tí èèyàn ò ní ìmọ̀ nípa rẹ̀. Ó tún máa ń fún ni ní ìmọ̀ nípa oríṣiríṣi ǹkan tí ìlú rẹ̀ ò ní tí ìlú mìíràn ní láti fún ẹ ní ẹ̀kọ́ àti àti láti làyàn lóye bí ǹkan náà ṣe rí. Ó tún máa ń fún ni ní àǹfààní láti mọ bí ìdàgbà ìsòké àwọn ìlú ńlá ṣe rí yàtọ̀ sí àwọn ìlú kérejé kereje nípa, nípa ọrọ̀ ajé, nípa ọ̀ràn ẹ̀rọ, nípa ẹ̀rọ, ẹ̀rọ, ẹ̀rọ, ààyè tí a mọ̀ sí technology àti nípa àwọn oríṣiríṣi ǹkan mìíràn.

Ọjọ́ tí mo fẹ́ràn jù jẹ́ ọjọ́ Satide, ní tí a mọ̀ sí ọjọ́ àbámẹ́ta ní èdè Yorùbá. Nítorí pé ó jẹ́ ọjọ́ fún ìsinmi àti ọjọ́ tí ó máa ń mú ènìyàn, láti ọjọ́ tí ó máa ń mú ènìyàn ní ìbáṣepọ̀ àti àlàáfíà kíkún àti ìbára-ẹni-sàwàdà láàárín mọ̀lẹ́bí, ọ̀rẹ́. Torí àwọn ọjọ́ yòókù jẹ́ ọjọ́ tí ó máa ń ṣiṣẹ́ tí kò sì ní sí ìbáṣepọ̀ púpọ̀ láàárín mọ̀lẹ́bí àti ẹbí rẹ̀. Ni ọjọ́ Satide, àǹfààní wà láti ṣe ìbáṣepọ̀, láti mú, láti gbé àwọn ẹbí rẹ jáde, láti ṣe eré, láti ṣe oríṣiríṣi nǹkan fún àkókò díẹ̀, nítorí a gbọdọ̀ ṣe ètò. Bẹ́ẹ̀ sì ni ó máa ń mú, ó máa ń fún ènìyàn ní ìgbáradì fún ọ̀sẹ̀ tó ń bọ̀ láti kojú ìṣètò àwọn iṣẹ́ àti láti kojú àwọn ọ̀, àwọn oníbáṣepọ̀ àti oníbàárà ní ọ̀sẹ̀ tí ó ń bọ̀. Ó tún jẹ́ ọjọ́ tó jẹ́ pé ó máa ń fún èèyàn ní ìsinmi láti lé sinmi kí ó lè bá tún ní agbára kíkún láti fi ṣe iṣẹ́ ní ọjọ́ iwájú.